Ẹ káàsán o, fún ìbéèrè tẹ bẹ̀erẹ̀ yìí èṣeun gidi gan. Ìbéèrè tẹ bẹ̀erẹ̀ ni wípé ṣé mo máa na ara mi? Kí n dáhùn fún ìbéèrè tẹ ìbẹ̀rẹ̀, rárá mi ò kí n na ara mi, mi ò kí n na ara mi. Bí àwọn àbúrò mi tó bá ṣẹ̀ mi gan ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mi kì í sábà fi bẹ́ẹ̀ na wọ́n, màá fi ẹnu bá wọn sọ̀rọ̀ kí wọ́n má ṣe bẹ́ẹ̀ mọ̀. Ẹ̀ṣeun.

Ní ìdáhùn sí ìbéèrè yín, ohun tí mo máa ń ṣe ní ọjọ́rọ̀, mo máa ń fi ọjọ́rọ̀ mó máa fi sinmi ni. Tí mo bá ti dé láti ilé ìwé, màá sinmi, màá ṣeré pẹ̀lú àwọn ọ̀rẹ́ àbí àwọn arádúgbò mi. Nítorí èmi nìkan ni mò ń gbé inú ilé. Tàbí kí n tiẹ wà nínú ilé kí n má jáde, kí n kọ̀ dáná, kí n sì má tẹ́ ẹ̀rọ, àgbé, ẹ̀rọ atejise kí n má tẹ́ sí àwọn ọ̀rẹ́ mi. Ẹ̀ṣeun.

Ẹ ṣeun fún ìbéèrè tẹ bèèrè yìí. Ìbéèrè tẹ bi mi lèèrè wípé ṣé mo gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ atọwọ́dọ́wọ́? Mi, mi ni lè dáhùn ìbéèrè yìí. Ohun tí mo gbàgbọ́, ohun nìkan ni ìgbàgbọ́ èyí tí olóyìnbo oùn pè ní Kirisitẹnitì. Ohun nìkan, òun ni mo gbàgbọ́. Wipé Jésù wá sáyé láti kú fún ẹ̀se wa. Ó wá sáyé láti rà wá lá, láti rà wá padà. Ó sì padà sí ọ̀run lọ pèsè ààyè sílẹ̀ fún wa. Jésù nìkan ni mo gbàgbọ́ nínú rẹ̀. Ẹ ṣeun.

Ẹ ṣeun gidi gan, ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Gẹ́gẹ́ bí mo ṣe dá yín lóhùn sí ìbéèrè ṣáájú wípé mi ò gbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Ni ìbéèrè tẹ béèrè yìí, ẹ sọ wípé báwo ni mo ṣe máa rí ìpèsè àwọn ohun èlò? Mi ò nígbàgbọ́ nínú wọn. Fún ìdí èyí, mi ò mọ ohunkóhun nípa ìbéèrè tẹ ìbéèrè yìí. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Ojoojúmọ́ ni mo máa ń fi ìpara pa ara mi. Ẹ ṣeun. Bó ṣe máa ṣẹlẹ̀ ni pé tí èèyàn bá ti wẹ tán ní òwúrọ̀, tí a bá ti fẹ́ máa lọ sí ibi iṣẹ́, ti a ń mura ibi iṣẹ́ wa, èèyàn kọ́kọ́ lọ wẹ ní ilé ìwẹ̀. Tó bá ti wẹ tán, ó máa nu ara kó tó di pé ó wa máa fi ìpara rà ara rẹ̀. Pápa jù lọ ní ìgbà oyẹ́ yìí, a gbọdọ̀ lo àwọn ìpara tó máa mú kí ara èèyàn kó jọ́ lọ kó sì máa rìn díẹ̀ kí ọyẹ́ kó má ba à gbé èèyàn lọ. Ẹ ṣeun.